Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun nípa ẹ̀rọ kọ̀ǹpútà àti nípa fóònù kí a lè máa fi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o jẹ ènìyàn tó má n jí ní kùtùkùtù òwúrọ̀? Bẹ́ẹ̀ni, mo má n jí ní kùtùkùtù òwúrọ̀ láti se iṣẹ́ òjọ́ mi ní ojoojúmọ́ àti ní ọjọ́ ìsinmi pẹ̀lú àmaji ní kùtùkùtù.

Nígbà wo ni o máa ń fà? Kò sí ìgbà tí a ò lè fà. A lè fà ní àárọ̀ tàbí ọ̀sán tàbí àṣálẹ́ tàbí òru. Kò sí ìgbà tí a ò lè ṣe àwọn eléyìí.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? A lè pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ ní dọ́gba dọ́gba àbí ká pín bí àwọn èèyàn bá ṣe ṣe iṣẹ́ sí.

Kí ni o máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́ rẹ? Àwọn nǹkan tí ó máa ń fún wa ní ìtara níbi iṣẹ́ ni tí owó bá wọlé àti tí ọ̀gá bá yìn wa.

Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyèwò iṣẹ́ ó jẹ́ nǹkan tí àgbùdọ̀ má a ṣe lóòrèkóòrè kí a lè mọ bí a ṣe ń ṣe iṣẹ́ sí.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, a máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ kí a fi lè fa ojú àwọn alábàárà wa mọ́ra àbí kí a fi lè polówó ọjà wa.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, a máa ń wọ ohun ọ̀ṣọ́ ní ẹ́kọ̀ọ́ kan, ẹṣọ ọwọ́ àbí ti ẹṣọ ọrùn àbí ti ẹṣọ tí ẹsẹ̀.

Irú kọ̀ǹpútà wọ́ ni o ní? A ní oríṣiríṣi kọ̀ǹpútà, a ní kọ̀ǹpútà láptọ̀pu, a sì tún ní kọ̀ǹpútà dẹ́sktọ́pù, a sì tún ní àwọn èyí tí a máa ń gbé sí ọwọ́.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Ènìyàn lè ní àlá ní àìmọye ìgbà. A ní àlá burúkú, a sì tún ní àlá rere, àmọ́ ènìyàn gbọdọ̀ gbàdúrà lẹ́yìn àlá burúkú.

Ibii wo lo fẹ́ràn kí o máa lọ jù? A máa ń lọ síbi tí àwọn ọ̀rẹ́ bá wà, tí a ti le gbara wa ní ìmọ̀ràn àbií ibi tí a ti le ṣe òde àríyá pẹ̀lú àwọn ọ̀rẹ́.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, àwọn ìpàdé ori fóònù ń mú kí ayé rọrùn nítorí ẹ̀rọ ayélujára. Ìpàdé ori fóònù ó dára.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? A máa ń lọ sí ọjà ní òpin ọ̀sẹ̀ láti lọ ra oúnjẹ sí ilé. A sì lé lọ ní àárín ọ̀sẹ̀ tí owó bá wà ní ọwọ́.